Èmi bí mo ṣe wà yìí, àgbàlagbà ni mí. Só ìkan tí a mọ̀ náà ni wípé kí àgbàlagbà mọ bí wọn ti se ma ń wẹ̀ fún ara rẹ̀, àbí bá wo la ṣe fẹ́ gbọ́ pé àgbàlagbà tó ti dàgbà kò mọ bí wọn se ń wẹ̀. Ó túnmọ̀ sí pé yóò máa gbé nínu ìdọ̀ọ̀tí nìyẹn. Oríṣìíríṣìí àìsàn yóò máa kọlu iru èyàn bẹ́ẹ̀. Só mo jẹ́yàn tí ó mọ bí wọ́n ti ṣe ń wẹ̀, mo lè jẹ́yàn kan tí ó máa ń mójúto dáadáa. Látara wípé ìwẹ̀ wíwẹ̀ ni kí ènìyàn máa wẹ̀. Ó jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí àìsàn àwọn elé yiti a fojúrí àti eleyiti à lèfojúrí náà yóò jẹ́ kí ó lè jìnnà sí ara èyàn, kò jẹ́ bó ṣe jẹ́.

Kọfi ó jẹ́ ǹkan tí mo nífẹsí lọ́pọ̀lọpọ̀ kódà ó jẹ́ ǹkan tó dá sí pé mi ò máa kí n fisere rárá. Mi ò makí n mu ṣere rárá nítorí pé ó jẹ́ ǹkan tí ó má ń ṣe ara lóore lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ṣé mo ma ń mu níbi iṣẹ́ rárá mi i kí n mu látara pé yóò jẹ́, yóò, yóò mú mi láti lè má lè rí isẹ́ mi ṣe dáadáa. Nítorí pé tí ènìyàn bá mu kọfi omá ń jẹ́ kí, kí oorun dé bí i kí oorun máa kun ènìyàn kọ̀ọ̀kan báyìí. So níbí ọwọ́ a lẹ́ leyingbà tí bá kurò ní ibi iṣẹ́. Òun náà ni àkókò eléeti mo má a ń mu kọfi. Kò jẹ́ bó ṣe jẹ́.

Tí Ọlọ́run bá pèsè, tí Ọlọ́run bá bá padà gbé ìrànwọ́ èdè, ṣo ibi tí ó máa wù mí láti lọ ṣe ìsinmi náà ni, bóyá bí àwọn ìlú òyìnbó yìí, bóyá bí Paris, bóyá bí Texas, bóyá bí New York, bóyá bí California, at least or ká tẹ̀sọ́ pé ní ọ̀dọ̀ wá ni báyìí náà, bóyá ká ní Bar Beach. So kí n kọ tí ẹ lọ ṣe ara lóge, kí n lọ fún ara nígbà dùn, kí n lọ fún ara ní ìsinmi. So àwọn ibi báyìí náà ni ó máa fẹ́ wù mí nígbà tí owó bá padà dé.